Adùn tí mo fẹ́ràn jù nínú ice cream ni adùn strawberry. Adùn strawberry ni adùn tí mo fẹ́ràn jù nínú ice cream torí pé ó mọ mú, ó dùn, mo sì lákì nkán tí sugar rẹ̀ mọ́ kun dáadáa tí má lè mú pẹ̀lú òtútù rẹ̀

Mo máa ń kojú ìdènà o, but báwo mo ṣe máa ń kojú ẹ̀ ni pé mo máa ń farabalẹ̀, màá gbàdúrà, màá sì lọ gbọ́n sí ibi tó yẹ kí n ṣe nǹkan tí ò yẹ kí n ṣe, màá wá rò kíni màá ṣèṣe mi tó fa ìdená yìí àti ma sii waa àtúnṣe sii maa fi ọrọ lọ fún àwọn àgbàlagbà.

Mo fẹ́ràn láti máa lọ sí ilé ẹ̀kọ́ mi, ibi tí mo fẹ́ràn jù torí pé ibi ẹ̀kọ́ mi máa ń mú mí dùn, tí bá lọ bẹ́ẹ̀ tá a sì kọ mí níwé tá a sì yé mi torí pé ọmọ ilé ẹ̀kọ́ àgbà ni mo wà. Ló fà, ilé ẹ̀kọ́ dára láti kékeré o ti dára, mo ti láìkẹ́ láti kékeré ló fà, kò sì gbà owó.

Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ gidi gan. Tó bá jẹ́ ọjọ́ Sátidé ló bó sí, èmi máa ń ṣiṣẹ́ gidi gan tí máa sì tún lé ṣe, màá gbálẹ̀, máa nulè, màá sì fọ aṣọ mi, màá sì tọ́jú àyíká mi nínú ilé àti ọgbà mi. Pẹ̀lú àwọn àbúrò mi, màá sì ń tọ́jú wọn, màá sì ń fọ àwọn aṣọ wọn.

Mi ò ní àgbálá òjò torí pé ilé tí mò ń gbé, ilé ọ̀làjú ni. Àwọn ilé ọ̀làjú nísìí kò sí pé èèyàn ń pọnmi, èèyàn ń kó àwọn bọ́kẹ̀tì sí ojò kó lè rọmi pọn. Ilé tí mò ń gbé, mi ní àgbálá òjò.

Èmi máa ń tẹ̀lé yàrá òfin oko torí pé tí ẹ bá ti tẹ̀lé òfin yàrá oko, a mọ ìhà, a mọ ìwà tó yẹ kó ṣe nínú, nínú oko náà. Àwọn òfin náà mọ jẹ́ kó yé àwọn èèyàn pé nǹkan báìbàì wà nínú oko tí ò yẹ kó ṣe. Ǹkan báìbàì ló yẹ kó ṣe kó máa lọ já sínú wàhálà àbí àwọn oko tí àwọn ẹranko wà.

Etí mi dára torí èmi le gbọ́ ohùn láti ibi jìnà. Mo lè gbọ́ ohùn tí ọ ń sọ fún mi lọ́jú kan, ohùn ti í bá ń sùn. Tí èèyàn bá ń sọ̀rọ̀, etí mi ń gbọ́n gidi gan. Ọa àti èmi náà mọ́ ọ́n rò pe, iru etí wo ni mo ní. Tí eyan bá si bami sọ̀rọ̀ láti ibi jìnà, màá sì gbọ́. Àí etí mi dára o, tó bá jẹ́ etí ni, ó dára, ń gbọ́ran dáadáa.

Èmi fẹ́ràn ìjókòó ní nínú ọkọ̀ òfurufú torí pé ọkọ̀ òfurufú tó bá wọ́ rẹ̀, tó bá wọ bẹ̀ aràre a balẹ̀ o ọkọ̀ òfurufú fún ìfọ̀kọ̀balẹ̀ ni. Tó bá fẹ́ lọ ibi tó jìnnà kò ṣe pé òun ń ká yà sọ́ke. Ọkọ̀ òfurufú ò dá gidi gan an fún ìtọ́jú.

Èmi ò ní ìgbà tí máa ń wo ojú awo máworán o 'cause kọ̀sì ígbà tí n bá wà nílé. Amóhùnmáwòrán wa, ó máa n wa n ti tàn, but ìgbà tí mo máa ń wò ó jù ní alẹ́ torí pé máa ń jòkó tì tí máa sì máa tẹ ẹrọ ìbánisọ̀rọ̀ mi dáadáa ìgbà tó mọ dún.

Èmi ò ní ọgbà nínú ilé tí mò ń gbé o, àárín ìlú ni mò ń gbé. Ẹ mọ báwo àárín ìlú mọ sí eré? Wọ́n ti kọ́lé kọ́lé oríṣiríṣi, iwọ kò gba lé, kò mọ n gbé bẹ́ẹ̀ ni, mi ò ní ọgbà nílé tí mò gbé o. À fi ní abúlé wa, alọ́gbà wa, àwọn ọgbà sa dára gidi gan mo mọn.

Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wọ̀ jùlọ ni ìbọ̀sẹ̀ sneakers tí òyìnbó ń pè ní sneakers. Òun ni mo fẹ́ràn jù. Mo lè wọ̀ ọ́ lórí a níìsín, báyìí ọ̀làjú ti dé, a lè wọ̀ ọ́ lórí agbádá, a lè wọ̀ ọ́ lórí corporate wear. Oríṣìíríṣìí nǹkan la le fi rí ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn jù wọ̀

Èmi máa ń gẹrun mi lọlẹ̀ gidi gan. Tí a fi mú ojú jáde tori ibi tí mo ti ṣẹ̀ kọ́, a gbudọ̀ gẹrun wa lọlẹ̀. Àti wípé èmi fẹ́ràn kí irun mi máa lọlẹ̀ torí pé tí irun ò bá lọlẹ̀ dáadáa kan máa jẹ́ kí orí mọ́ fọ́yan.

Iṣẹ́ tí èmi ṣe kẹ́yìn, iṣẹ́ tó dára ni o. Ìbẹ náà a kì í n ṣe wàhálà, a kì í ṣe iṣẹ́ ju. Ka kàn jókòó nínú, ka kàn jókòó n bẹ̀, a gba afẹ́fẹ́ òtútù pẹ̀lú wípé iṣẹ́ tí mò ń ṣe jù kì í mọ dá èmi ni mó wà níwájú tébù tí mò ń dá àwọn àlejò ń lò.

Èmi lóko ní abúlé wa o. Oko mi fẹ́ gidi gan. Èmi fi ń gbin àlùbọ́sà àti ẹ̀wà gidi gan. Mo jogún rè ni. Oko ó dára gidi gan-an. Ó yẹ kí èyàn mọ lọ s'óko gidi gan torí pé oko a jẹ́ kí ẹ̀yàn ní nkán n'lẹ̀

Èmi ní bá, ibi tí mo ti ń kọ gbogbo àdéhùn tí bá sọ fún èèyàn àti again, kò dígbà tí bá kọ sílẹ̀ mi, ọpọlọ mi mọ́ rántí ǹkan tí bá, àdéhùn tí bá sọ fún èèyàn gidi gan-an. Ó ń kẹ́ mó lè tọ̀ mí, mí mọ́ rántí àwọn àdéhùn mi, mo máa ń fi sí ọpọlọ mi gidi gan-an. Ọpọlọ mi ṣú.

Báwo mo ṣe ń kí àwọn ènìyàn, tó bá jẹ́ àwọn òbí mi ni máa dọ̀bálẹ̀, má sì kí wọn pé ẹkáàró, ẹkáàsán, ẹkúròlẹ́, ẹkáalẹ́. Tó bá jẹ́ àwọn àgbàlagbà níta bẹ́ẹ̀ ni máa ṣe kí wọn, máa dọ̀bálẹ̀ kí wọn àbí máa fọwọ́ mi, màá fi lọ sílẹ̀ díẹ̀ pé bàbá, màmá ẹkúròlẹ́, ẹkáàró, ẹkáàsán, ẹkáalẹ́. Tó bá jẹ́ ọ̀rẹ́ mi, tó bá jẹ́ ọ̀rẹ́ mi, ọwọ́ la máa fi ba ara wa.

Orí máa ń fọ́ mi nígbà mii tí bá ti ṣiṣẹ́ tó ju agbára mi lọ àbí tí bá ti wọnú oòrùn jù, orí á kọ̀ máa fọ́ mi, àbí gẹ́gẹ́ bí ǹkan gbá mi lórí, àbí mo ṣubú tí mo fi fọ́ orí gbá ǹkan, orí máa ń fọ́ mi, but mo máa lògùn sí i táa fi lọlẹ̀. Àwọn orí fífọ́ tí wọ́n ṣe mi kì í ṣe púpọ̀ o, lẹ́ẹ̀kọ̀kan ni.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ẹ̀tọ́ ní ǹkan kan. Mii fẹ́ kí ikan kọlu kan. Máa ṣe ètò báwo ǹkan yẹ kó lọ, báwo ǹkan tí ó, ti oo yẹ kó lọ. Ǹkan tí mo fẹ́ ṣe lọ́la bíi pé ọ̀la ni, màá, maa ti múra rẹ̀ kalẹ̀ so ni. Tó bá jẹ́ asọ ni, màá fọ̀ ọ́, màá lọ, màá gbe kalẹ̀, màá ti mọ̀ pé ọjọ́ tí mo fẹ́ wọ̀ re.

A! Mo fẹ́ràn kí n máa pín oúnjẹ mi o. Bí ra-- tí a bá ṣe íréṣì, sẹ̀mọ́, àmàlà àti ewédú. Emi fẹ́ràn kí n máa pín oúnjẹ mi, torí pé tí bá fẹ́ bu oúnjẹ, mo maa bu kopọ̀ tí èmi nìyí mi ni lè jẹ́ tán. Tí bá wà ní ilé ẹ̀kọ́, máa pé àwọn ọ̀rẹ́ mi, ọ̀yà, ẹ wá fọwọ́ sí o.

Bẹ́ẹ̀ni mo máa ń tún lò nkan, but gbogbo ǹkan kọ́ ni mo máa ń tún lò. Tó bá jẹ́ ǹkan náà ó sì ń da kí n tún lò, màá tún lò but tí ó bá da mí ní tún lò. But bí àwọn ǹkan bí ìrìnṣẹ́, ǹkan ti a máa ń fi fà abíyá àti irùngbọ̀n, mo máa fọ̀, tí máa tún lo.

Ah! Ọ̀sẹ̀ tó lọ ni ó kẹ́yìn tí mo lọ sí ilé oúnjẹ. Ilé oúnjẹ, ẹ mọ̀ pé èmi ń dàgbé so mo máa ń lọ sí ilé oúnjẹ lóòrèkóòrè. Àfi ọjọ́ tí bá ní àǹfààní láti se oúnjẹ lé, máa sì se oúnjẹ lọ́yẹ. Ọ̀pọ̀ ilé oúnjẹ, ah! Èmi ní ìyá kan tó mọ́ bàálo sí i. Dáná, ní ìlú fa tí mo máa ń lọ sí ilé oúnjẹ yẹn.

Ibi tí mo máa ń ra nǹkan oríṣiríṣi ó pọ̀. Mo lè lọ sí ọjà, mo lè lọ sí ọjà ọlajú tí a sì ń pè ní mall or supermarket. Mo mo ń lọ síbẹ̀ lọ rà àbí mo máa ń lọ sí ọjà ìran tí máa lọ ra ẹran. Ọjà èru, màá lọ sí ọjà gangan.

Ìkàn tí mo fẹ́ràn jù nínú pizza pọ̀ o. Báwo wọ́n ṣe ṣe, báwo ló ṣe rí lójú, báwo ló ṣe ń dùn lẹ́nu, báwo, à pẹ̀lú iye tí wọ́n ń tà lọ́dọ̀ Wambi Kowọ́n ló jẹ́ kí n fẹ́ràn pizza àbí àwọn alibọ́sá tan mo ń kó sórí rẹ̀, ata tó wà lára rẹ̀

A dandan ni o, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ o kó má bàjẹ́, kí ómi ma dá sí. Dandan ni o gbudọ̀ máa fi àwọn fáìlì rẹ pamọ́ kí ó má lọ sọnù, kó wà létò níbi kan tí ìwọ nìkan mọ̀. Torí pé àwọn fáìlì yen, ó tún mọ̀ gidi gan ní ìgbésí ayé ènìyàn.

Eṣọ tí mo fẹ́ràn jù ni ni ọsàn torí pé ọsàn ń dùn lẹnu. Lati kékeré mo ti fẹ́ràn ọsàn, ọsàn ń dùn lẹ́nu, eyan lè mú nígbàtí ẹ bá fín mú, ọsàn ń dáa lára, ó máa ń jẹ́ kí ara ènìyàn dúró, a fún àwọn nǹkan tí ó dáa lára ènìyàn. Ló fàá tí mo fẹ́ràn ọsàn.

Èmi kò sọ ọjọ́ tí mo kí n pàdé àwọn ọ̀rẹ́ mi o. Lánàá mo pàdé wọn, àárọ̀ yìí mo pàdé wọn, lọ́sàn-án yìí mo pàdé wọn. Àwọn ọ̀rẹ́ mi wọ́n wà ládùúgbò níbi iṣẹ́. Èmi lọ̀rẹ́ tó pọ̀ ló fàá ní mo máa ń pàdé ọ̀rẹ́ tó pọ̀. Àti àwọn ọ̀rẹ́ mi wọ́n ṣe pàtàkì. Ẹnìkan mú gbé lẹ́gbẹ̀ẹ́ ilé mi ló fàá wọn.

Èmi o, tí ì lu etí mi o, etí mi sì wà níbẹ̀, but mò ń fọkàn sí pé ọjọ́ kan mà lu etí but torí pé mo ń dàgbà diẹ́diẹ̀ díẹ̀, ìgbà náà máa rò ó ṣe kí n lu etí mi àbí kí mà lu, torí pé àwọn òbí mi tán bá rí mi pé mo lu etí, àh! Wàhálà lo ṣẹlẹ̀ ní yen o.

Mo fẹ́ran àwọn méjèèjì torí pé àwọn méjèèjì ní iṣẹ́ méjèèjì tí wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe. Tó bá jẹ́ coffee ni torí tí mo bá fẹ́ sùn ká ra mi dúrú, nìmo máa ń mu. Tó bá jẹ́ tea ni èmi máa ń mu dáadáa torí bẹ́rẹ́ ẹ̀ kan, tea ló dùn ju coffee lọ.

Èmi mọ àwọn arádúgbò mi dáadáa o torí pé mommy mi ní ibí tó ti ń ta ọjà wájú ilé wa, à mọ́ máa dúró síbẹ̀ lóòrèkóòrè. Ló fa tí mo mọ àwọn arádúgbò mi dáadáa. Láàárín ibẹ̀ ni àwọn ọ̀rẹ́ mi wà torí pé a ń ta jà, àwọn èèyàn wá arádúgbà a wá ra ọjà lọ́wọ́ wa lọ́ fa mo fi ń mọ̀ wọ́n.

Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí, kìí ṣe pé mo ti gùn nìkan, mo tu ń wàá. Tẹ́lẹ̀ mo ní apulupu tí mo fi ń lọ ìnrìn àjò, mo ti fi rìnrìn àjò rí but àwọn ìlú tí mo fi lọ kò jìnnà apulupu, wọ́n sáré o, but èmi kì í n sáré lórí apulupu.

Èmi máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ gidi gan torí pé ó ti mọ́ mi lára tí bá sùn, kò sí báwo ago tí bá sùn, màá sì jí kùtùkùtù òwúrọ̀ tí màá fi sùn. Gbadà kùtùkùtù òwúrọ̀ ò dá kí ọmọkùnrin mọ̀ọ́ jí kó mọ̀ọ́ kọ́, kó mọ̀ọ́ ǹkan tó ń ṣe ẹ láyika rẹ̀. Kùtùkùtù òwúrọ̀ dà?

Èmi máa ń mú àwọn ẹ̀rọ ìlera bí àgbo, òògùn eléyìíbo oríṣiríṣi tẹ. Gbogbo ìgbà tára mi ò bá yá àbí mo wo pé nǹkan ṣe mí lára tí ò ye kí ó ṣẹlẹ̀, mo máa ń mú àwọn òògùn ìlera tí a fi mu ara mi wá sókí.

Ibi tí mo fẹ́ lọ fún ìsinmi pọ̀, èyí tí ó wà lọ́kàn mi ni èyí tó wà ní ìlú Ìbàdàn tí Kúnlé Afọ́láyan kọ́. Ìbẹ̀wò mi kí n lọ ṣe ìsinmi àbí kí n lọ sí orílẹ̀-èdè Faransé lọ sinmi bẹ ọ̀dà fún ara.

Báwo mo ṣe máa ń tọrọ áforóìjì tí bá ti ṣẹ àwọn èèyàn tí mo mọ̀ àbí tí èmi o mọ̀, tí bá ti mọ̀ pé, àáà mọ ṣe ẹni yi ó ń bínú sí mi, màá lọ bá. Máa sì ní mọ bínú pé nǹkan tí mo ṣe, ìdí tí mo fàá tí mo ṣe kínì yí màá sì bẹ́ ẹ. Tóbá jé àgbàlagbà, màá dọ̀bálẹ̀ sí iwájú rẹ̀

Èmi ò ní àìsàn ìkórìíra oúnjẹ kankan o, torí pé èmi fẹ́ràn oúnjẹ, kò sí oúnjẹ tó fún mi tí mi ò ní jẹ. Oúnjẹ tí mi i jẹ rí máa jẹ mi kórira oúnjẹ o. Èmi, èèyàn tí mo like oúnjẹ jù, so kò sí báwo, kò sí gbé oúnjẹ wá tí èmi a kórira rẹ̀ tí máa sọ mi mo jẹ mí jẹ, mi kì í kórira oúnjẹ.

Èmi ò kín bínú tí bá wà nínú oko. Ah, oko fẹ́, èmi fẹ́ràn kí n lọ sóko gidi gan. Torí pé tí bá lọ sóko, màá rí ọsàn, màá rí èso tí màá jẹ, a sì dáná. Ah, mo fẹ́ràn kí n lọ sóko torí pé tí ọba lọ sóko, iyá ṣíṣe. Ta fi kérò oko, ta fi pa wó, ta fi, ta fi ná wó.

Irú etígbọ̀wọ́ ni mo máa ń lò. Etígbọ̀wọ́ tí mo, èmi máa ń lò ni èyí tí ò ní òkún, tí máa sì kó ṣe tí ta mọ ṣiṣẹ́ lọ títí ẹ, à, èyí tó lókùn ni kí n fẹ́ran ju torí pé tí bá rìn, ìní lè ṣe ńkọ́ tí mo ń ṣe bọ̀ àwọn èyí tó yọ ká ṣe tí tí kò lókùn ló da jú fún èmi o.

Bawo mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà. Tó bá jẹ́ àwọn òṣìṣẹ́ tó yẹ kó ṣe nǹkan tí wọ́n ṣe, màá fi ìkìlọ̀ fún wọn kó ṣe. Tóbá jẹ́ ohun tó ń ṣe nǹkan dáadáa, màá sì sọ fún ẹ ṣe dáadáa, mo fẹ́ràn rẹ. Ǹkan tí mo mọ ṣe ni yẹ́n.

Ẹ̀rọ ìgbólógbò tí èmi ní nílé ó pọ́ oríṣiríṣi, èyí ta fi ń wo amóhùn máwòrán, ta fi ń wo àwọn òṣèré, èyí ta fi ń gbọ́ orin lọ́tọ̀, èyí ta fi ń fọṣọ, èyí ta fi ń fabọ́, èyí ta fi ń lọ sọ à ó pọ̀ o. Àmọ́ jẹ́ kí iṣẹ́ rọrùn fún wa, àmọ́ ń lòó pẹ̀lú iná.

Mo máa ń wọ fìlà gidi gan o Kọ́ síbí tí n bá lòtí mi kì í wọ̀ fìlà. Tí bá wọ aṣọ tó dúró rí, màá wọ fìlà táa tẹ́mi náà kọ́rí pé ọkùnrin ló dúró wá ju ẹ. Àh fila daa nígbà tó bá wọ aṣọ ìbílẹ̀, fìlà a jẹ́ kó yọ dáadáa pé ọmọlúàbí ni ẹ́